Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò bínú, mo máa ń, inú mi máa ń dùn tí bá wà nínú ọkọ̀ torí tẹ Ìdùnnú tí ìdùnnú ni màá fi máa ń lọ. Àmọ́ kó ṣe gbogbo ọjọ́ náà lọdún, kò sí ọjọ́ kan náà tí inú èèyàn má máa dùn gbére torí náà ìbínú máa ń wà tí bá wà nínú ọkọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé ọmọ èèyàn ni mí. Gbogbo ọjọ́ ò lè máa dùn fún èèyàn.